Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Ìmọ̀ tuntun pọ̀ tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi torí wípé iṣẹ́ aránsọ ni mo kọ́. Ìmọ̀ tuntun jẹ́ pọ̀ tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi torí oríṣìíríṣìí sítáì ló ti pọ̀ níta níìsín. Torí ìdí èyí, ìmọ̀ tuntun pọ̀ tí mo fẹ́ kọ́. Ìmọ̀ tuntun pọ̀ tí mo fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ bí a ṣe ń kọ́ sétìn, àwọn oríṣìíríṣìí sítáì o pọ̀ tí mo fẹ́ kọ́.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Tí mo bá fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá, tí èyí tó wà lọ́wọ́ mi tí kò bá bàjẹ́, mi ò ki n ra ẹ̀rọ ayárabíàṣá min nítorí ìdí yìí. Tí nǹkan kan ò bá ṣe ẹ̀rọ ayárabíàṣá mi, mi ò kí ń ra ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá tuntun min.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

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn nínú ọdún ni oṣù ọjọ́ ìbí mi tó jẹ́ oṣù kọkànlá, torí inú mi máa ń dun pé mo tun lé ní ọmọ ọdún kan sì. Torí ìdí èyí, oṣù kọkànlá ni mo fẹ́ràn jù nínú ọdún.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú mi, ó pọ̀ gan, torí pé mo ní níyì ọkàn láti, mo ní ní okòn láti kọ́ iṣẹ́ mi síwájú si. Iṣẹ́ aránṣọ ohun ni mo kọ́, ṣùgbọ́n mo ní èrò láti kọ́ iṣẹ́ sí i. Mo ní èrò láti kọ́ iṣẹ́ sí i. Bẹ́ẹ̀ náà dẹ̀ ní, mo fẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì, màá mọ bí màá ṣe balance nínú láàárín méjèèjì.

Irú fóònù alágbéka wo ni o máa ń lò? iPhone ni fónù tí mò ń lò. Mo sì nífẹ̀ẹ́ iPhone nítorí pé ó máa ń sáré gbọ̀ tí n bá fẹ́ ṣe àwọn nǹkan.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Èmi kò kìí ṣe ẹni tí ó máa ń gé irun, èmi ń di irun ni. Nítorí pé obìnrin ni mí, torí ìdí eyí, mo máa ń di irun. Tí n bá sì fẹ́ di irun, tí mo bá rí pé irun yìí ó ti ń, ó ti ń tì àbí ó ti ń yún mi, màá tú, màá fọ, màá dẹ̀ lọ di mí.

Ṣé o fẹ́ràn kíkọrin? Èmi kò fẹ́ràn kí n máa kọrin rárá o. Torí pé èmi kò ni ohun tí mo lè fi kọrin. Torí ìdí èyí mi ò fẹ́ràn kíkọrin. Mi ò fẹ́ràn kíkọrin rárá.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? À, èmi kò tíì ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ tí mo bá ṣe, mo máa gba owó rẹ̀. Kódà tó bá jẹ́ pé iṣẹ́ aránṣọ mi ni mo ṣe, tọ́ dẹ jẹ́ pé ẹ̀gbọ́n mi ni, màá gba owó materiásìì tí mo fẹ́ bá wọn lò fi rán aṣọ, màá sì bá wọn rán ìyókù fúnra mi. Ṣùgbọ́n kò sí iṣẹ́ ọ̀fẹ́ níbì kan kan, torí pé ó jẹ́ ẹ̀gbọ́n mi ni. Ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ ará ìta, mi ò ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Ṣé o máa ń dé ní àkókò? Tí mo bá ní, tí mo bá ní, ẹm, iṣẹ́ pẹ̀lú ènìyàn àbí appointment pẹ̀lú ènìyàn tí wọ́n sì fún mi ní àkókò tí màá dé. Mo máa ń gbìyànjú láti dé ní àkókò tí wọ́n fún mi. Torí ìdí èyí, mo máa ń dé ní àkókò torí kò dára láti ma yẹ àkókò tí wọ́n bá fún èèyàn yálà ní ọ́fíìsì ni, ibi iṣẹ́ ni, láti máa yẹ. Kò dára láti máa yẹ àkókò torí náà mo máa ń dé ní àkókò.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Ìrẹsì ni o. Ìrẹsì àti ẹ̀wà. Ìrẹsì lòtọ̀, ẹ̀wà ní ọ̀tọ̀ tàbí ìrẹsì àti ẹ̀wà lápapọ̀. Bí a bá fẹ́ ṣe ìrẹsì, a ó gbómi ka iná, tí omi yẹn bá ti lọ́wọ́rọ́ díẹ̀, a san ráìsì nù. Bá ti san tán, a san ráìsì si. Tí a bá dẹ̀ ti san ráìsì sí, tí ráìsì náà ò bá ti jinná, a ó dàá pẹ̀lú asẹ́. A ó yọ a ẹ́ má bínú. Tí a bá ti dá ráìsì sí oori iná, a ó fi iyọ̀ kékeré si. A ó fi òróró sí i kí ó má bá rù dá nù. Tó bá dẹ̀ ti jinná, a ó dàá pẹ̀lú asẹ́. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń ṣe kí omi gbẹ mọ, ṣùgbọ́n èmi kò kí ń ṣe kí omi gbẹ mọ. Tó bá jẹ́ pé ráìsì àti ẹ̀wà la fẹ́ sè pọ̀, ẹ̀wà lá koko gbẹ ka iná. Tẹ́ wá òun náà bá ti rọ̀ díẹ̀, a san ráìsì sí i, a fi iyọ̀ síi. A lè ta òróró náà díẹ̀ sí i kí ó má bá rù. Tó bá dẹ̀ ti jinná, nínú ká dà á tàbí ká ṣe é pẹ̀lú asẹ́. A ó se ìkan ninú méjèèjì. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀wà náà ni, torí àwọn oúnjẹ tí mo fẹ́ ránju náà ni, tobá jẹ́ pé ẹ̀wà lásán náà ni, a ó gbẹ ewà ka iná. A máa gbómi, tí a bá ti gbómi ka iná, a máa san ẹ̀wà náà sínú omi. Tó bá ti rọ̀, a ó f'omi síi, a ó fi iyọ̀ síi. Tó bá ti rọ̀, a ó fi iyọ̀ síi. Ta bá ti fi iyọ̀ síi, a máa fi epo síi àti ata. Tó bá fẹ́ dà á síi, àwọn ẹlòmíràn máa ń lo maggi. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹlòmíràn máa ń lo ṣúgà. Òun tó bá ti wù ọ́ ní kálukù, ló máa fi ṣi. Tó bá ti fi ṣe é, a máa fi epo síi, a máa fà tá sì í. Tó bá dẹ̀ ti jinná mọ́, oúnjẹ ti jiná.